Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìjókòó lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ṣùgbọ́n n tẹ́ẹ kọ síbẹ̀ ni pé ṣé mo fẹ́ràn ìjókòó nílẹ̀, nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú, íbèrè un ò lé clear tò. Torí àwọn gbólóhùn kan sọnù níbẹ̀. Ṣùgbọ́n èmi fi kún pé lẹ́gbẹ́ ló yẹ kí ẹ lo dípò nílẹ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìjókòó lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ó dára bẹ́ẹ̀ hun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ni àárọ̀ kùtù, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá mi ni pé mo máa ń rìn káàkiri àyíká ní ọ̀dọ̀ mi. So, mo máa ń ṣe eré ìdárayá. Torípé o dára fún àgọ́ ara. Láti ṣe eré ìdárayá ní àárọ̀ tàbí ní àsàlẹ kí n tó lọ fẹ́ gbẹ́ lélẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ ìkíni lórí fóònù mi. Kì í ṣe pé ǹjẹ́ èèyàn máa ń tan ìkíni lórí fóònù rẹ̀, ṣùgbọ́n ṣe ó máa ń tẹ ìkíni lórí fóònù rẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ ìkíni lórí fóònù mi. Ṣe ẹnikẹ́ni tí mo bá fẹ́ kí tàbí ẹnikẹ́ni tí mo bá fẹ́ pè, mo máa ń tẹ ìkíni tàbí ìpè lórí fóònù mi.

Kò dára tó. Ọwọ́ tí mò ń gbà àti géènì tí mò ń rí nídìí ọjà kò dára tó, kò tó nǹkan rárá, kò gbé bùkátà mi, kò ká n tíì mo máa ń fẹ́ láti lò, kò tó ná, kò tó nǹkan, owó kékeré ni, owó tí mò ń gbà kò, kò, kò tó nǹkan, kò dára tó bí ó ṣe yẹ kí ó dára tó, ó yẹ kó pọ̀ ju n tí ó ń wọlé fún mi lọ. So owó tí mò ń gbà kò dára tó. Jésù o ṣe ìyànu.

Rárá n o. Kò i se pé mo ní ìkórira sí oúnjẹ kan. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí èmi fẹ́ ni èmi ń jẹ. Torí pé oúnjẹ tó bá bá mi ní ara mu ni èmi ń jẹ. Èmi kì í jẹ any oúnjẹ kan sá. Ṣùgbọ́n n kò kórira rẹ̀ o. Bí kò ṣe pé kò bá èmi lára mu ni. Níwon igbà tí o si ti bá mi lára mu, n ò ní jẹ oun tí kò bá mi lára mu. Ohun tó bá mi lára mu ni mo máa ń jẹ. Kò i se pé mo kórira àwọn oúnjẹ yẹn, ṣùgbọ́n èyí tó bá mi lára mu ni mo máa ń jẹ. N o kórira oúnjẹ kankan, ṣùgbọ́n èyí tó bá emi lára mu ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àló àwọn apanilẹ́rìn. Àló apanilẹ́rìn mo fẹ́ràn rẹ̀. Àló àpagbè mo fẹ́ràn rẹ̀. Àló àpamọ̀ mo fẹ́ràn rẹ̀. Nítorí ìdí èyí ní tí àló apanilẹ́rìn mo fẹ́ràn rẹ̀. Mo máa ń pa fún àwọn ènìyàn, àwọn ènìyàn pẹ̀lú sì máa ń pa fún mi. So mo fẹ́ràn àwọn àló apanilẹ́rìn torí ó dára fún ìdárayá, fún àgbàlagbà àti ìmọ̀ fún àwọn ọmọdé. So mo fẹ́ràn àwọn àló apanilẹ́rìn yẹn, ó máa ń dánilaraya, ó ń fún ọkàn ní ayọ̀, ó sì tún mú'yàn gbọ́n si. So mo fẹ́ràn àló apanilẹ́rìn.

Hallelujah. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe láti pase ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè sọ ènìyàn jí, ló lè mú ìsọdọ̀tun ọkàn wá. Ìsọdọ̀tun ọkàn, ó máa wá láti pase ọ̀rọ̀ Ọlọ́run nípa wíwàásù fúnni, nípa gbígba ni ní ìyànjú, nípa kíkọ́ni ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni a ti le rí ìyè. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè sọ ọkàn ènìyàn dòtun, ló lè so ènìyàn jí, ló lè gba ni kúrò lọ́ni ẹ̀sẹ̀, ó ń gba ni lọ́wọ́ ikú, ó ń gba ni lọ́wọ́ ààrùn. Nítorí náà nkọ́, mo máa ń ṣe é torí pé mo jẹ́ olùkọ́ni nílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nínú ilé ìjọsìn mi. So ọ̀rọ̀ ìsọdọ̀tun wá láti inú ọ̀rọ̀ Ọlọ́run, láti ẹnu ẹnikẹ́ni tí Ọlọ́run bá rán. So nítorí ìdí èyí, mo máa ń ṣe é ntorí pé olùkọ́ni ni mo jẹ́. Mo máa ń ṣe ọ̀rọ̀ tó lè sọ ọkàn ènìyàn dòtun. So ọ̀rọ̀ Ọlọ́run ni, ó sì wà nínú bíbélì. Mo sì jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. So nítorí ìdí èyí, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run yóò wá fi a ṣe sí i, láti mú kí ọkàn tí ó bá gbọ́ ọ̀rọ̀ náà kó yípadà sí òun.

Mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ni pé, lákọ̀ọ̀kọ́ mo máa ń bá wọn sọ̀rọ̀ àlàáfíà torí èmi pẹ̀lú pinnu láti jẹ́ ẹni àlàáfíà. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọkàn sùúru àti ìwà pẹ̀lẹ́. Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ọ̀nà tí ó gbaye wọn pẹ̀lú sùúrù àti ìfẹ́ ọ̀rọ̀ we ọ̀rọ̀ fún wọn. Nítorí ìdí èyí, mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìfẹ́ ní ọ̀nà tí ọ̀rọ̀ mi lè gbaye wọn tí ó sì ní ìtumọ̀ sí wọn ní mo máa ń gbà bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn oníbàárà mi. So, mo máa ń bá wọn sọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ ìyànjú, ọ̀rọ̀ tó lè gbé wọn ró, ọ̀rọ̀ tó lè mú kí wọ́n ó tètè rí ọjà wọn tà. Nípa lé náà ọwọ ifẹ́ sí àwọn customer wa gbogbo.

Àwọn ìdojúkọ pọ̀ nídi iṣẹ́ òòjọ́ mi tí mo yàn láàyò. Bí ká má tètè rí ọjà tà, bí ká rí tà ká má tètè rí owó gbà, bí ó kí owó ọjà má wọlé, bí kí ara ọjà ní one naira lónìí, kódọlá ká bá ní five naira. Àwọn ìdojúkọ oríṣiríṣi ni a máa ń bá pàdé ní èyí tí ó sì ń pa ọjà lára, tí ń pa okoòwò ẹni lára. So nítorí ìdí èyí, oríṣiríṣi àwọn ìdojúkọ ní bí ká má rí ọjà tà, bí ká tún tà tán, ká tà láwìn, kí owó o má tètè wọlé. So gbogbo nǹkan wọ̀nyí ìdojúkọ ni tí ó sì máa ń pa, tó máa ń pa ọjà lára. So nítorí ìdí èyí àwọn ìdojúkọ, àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ náà nìyẹn.

Rárá o, èmi kò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ nínú Jésù Krístì nìkan, tí ṣe ọmọ Ọlọ́run nínú rẹ̀ nìkan ni mo ti gbàgbọ́. Èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ṣùgbọ́n ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Krístì, olùgbàlà aráyé, ó nìkan ni mo gbàgbọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu oun tí ó jẹ́ protein nítorí pé protein náà dára. Ṣùgbọ́n jíjẹ ni mo wò yí pé wọ́n máa ń jẹ oun tí ó ní protein nínú. Ṣùgbọ́n bí ẹ ṣe béèrè pé ṣé mo máa ń mu oun tí ó ní protein nínú, bẹ́ẹ̀ni, mo máa ń mu, nítorí pé protein ó dára lára.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, pàápàá fún àwọn àgbàlagbà. So mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún àwọn àgbàlagbà tí ó sún mọ́ mi, torí pé ẹni bá jẹ́ àgbàlagbà tí ó bá wà ní ìkàwo ènìyàn, èeyàn lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún un. Torí èmi pẹ̀lú fẹ́ dàgbà, kí èmi pẹ̀lú lè rẹ́ni ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún mi. So mo máa ṣe fún àwọn tí ó dàgbà jù mí làwọn.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ó máa ń dára, torí pé n'wọ̀n ìgbà tí èèyàn ò bá ti dín ìgbìyànjú ẹni kù nídi iṣẹ́ oojo ènìyàn àti tí èyí tí èèyàn kọ́kọ́ ṣe o àti ta rí o àti ètò bá kẹ́yìn ó máa ń dára ni. Ó máa ń ṣe dáradára torí pé èèyàn ò bá ti fa ọwọ́ ojú ṣe àṣeyọrí sẹ́yìn nídi iṣẹ́ rẹ̀, so ó máa ń dára ni. So bi mo ṣe máa ń ṣe ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn sì rí náà ni pé ó máa ń dára. Ọwọ́ tí mọ bá ibẹ̀ rẹ iṣẹ́ láàárọ̀, ọ̀nà wo máa ń lò ní ọ̀sán títí di ìkẹyìn tí í ṣe àsálẹ̀.

Agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Agogo mẹ́jọ àárọ̀ ni mo máa ń ṣí ọ́fíìsì mi ní gbogbo ìgbà àti àkókò. Bí Ọlọ́run bá ti fún wa ní oore ọ̀fẹ́ tó jí wa sí ìmọ́lẹ̀ rẹ̀. Ohun tí o kan ni pé aago mẹ́jọ déédéé ni a máa ṣí ọ́fíìsì temi ní ọ̀dọ̀ mi níhìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi kí ọjà mi kí ó má baà bàjẹ́. Mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ nípa pípaa mọ́, nípa títún un ṣe, nípa pípaa rọ̀ ààyè ibi tí mo bá gbé sí kí ó lè rí ìtọ́jú. Kí ọjà kí ó má baà bàjẹ́, mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ dáradára nípa títọ́jú rẹ̀, nípa títún ṣe nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí pé ó máa ń dín ìrìn èèyàn kù. Ó yá lórí nínú mọ́tò tàbí lórí maṣíìnì tàbí lórí ì mọ̀ruwa, ó máa ń dín ìrìn èniyàn kù. Nígbà tí wọ́n bá ti pàdé lórí fóònù, a ó lè sọ àwọn ǹnkan tí a fẹ́ sọ, a ó lè bára wa sọ̀rọ̀. Ó ní face to face wà, ó ní òhun wà. Nítorí ìdí èyí, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí pé kèmu ídámú dání, kì í mú dandangban ẹ ji a lọ, ẹji a sọ̀kalẹ̀, ẹji a wọ mọ́tò mii dání. Ó ti e rọrùn gbáa, ó dára bẹ́ẹ̀. So mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí ó ń dín janjanjan àti wàhálà kù fún mi.

Hmm. Bí ètò ìdárayá mi ṣe rí ni pé ó máa ń dára, torí pé gbogbo ìgbà ni mo máa ń ṣe eré ìdárayá tí mo sì máa ń rí èsì tó dára níbẹ̀ nínú ago ara mi. Ètò ìdárayá mi ó dára torí pé mo máa ń ṣe é ní ìgbà gbogbo ó sì ń fún mi, ó sì mú èsì tó dára wá fún mi. So nítorí ìdí èyí, ètò ìdárayá tí mo máa ń ṣe ó dára, mo sì fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, a máa ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ mi. A ma ń wọ bí ẹnikẹ́ni bá ti ṣe àṣeyọrí, a wọ aṣọ graduation ní èdè òyìnbó. Sùgbọ́n aṣọ àkáyọrí ní ibi iṣẹ́, a ma ń wọ̀ fún àwọn ọmọ iṣẹ́ tí wọ́n bá ti ka àkáyọrí. Wọ́n á wọ aṣọ iṣẹ́ láti fi gba oyè láti fi jáde kúrò ní ibi iṣẹ́ pé dájúdájú wọ́n yẹge, wọn mọ̀ iṣẹ́, wọn ó sì gba Wọ́n ó sì wọ aṣọ àkáyọrí. So nítorí ìdí èyí, wọ́n máa ń wọ aṣọ àkáyọrí, wọ́n ma ń wọ̀ níbi iṣẹ́ mi.

Bí ilẹ̀ bá ti mọ́, Olúwa lọ máa ń jí mi ní òwúrọ̀, ní òrò òwúrọ̀. Olúwa lọ máa ń jí ènìyàn, Olúwa atọ́ máa ń jí ènìyàn náà lọ máa ń jí mi. Láti yá ju, láti rí pé à, àsẹ̀kọ tí tó. Olúwa ló máa ń jí mi ní òrò òwúrọ̀. Láti máa pe ilẹ̀ ti mọ́. Kí n dìde nílẹ̀. Torí pé kò sí ẹni tó lè dáa jí tàbí dáàsùn fúnra rẹ̀. Pé kò ṣe pé Ọlọ́run báa jí. Dájú dájú Olúwa ló máa ń jí mi ní òwúrọ̀

Rárá, èmi kì í gba àwọn email tí kò wúlò fún mi láti gbà. Email èyí tí ó bá wúlò fún mi tó lè ràn mí lọ́wọ́ ni èmi máa ń gbà. Èmi kì í gba email tí kò wúlò fún mi kí ó má ba à ba iṣẹ́ mi tàbí òwò mi jẹ́. Èmi kì í gba email tí kò wúlò, ṣùgbọ́n èyí tó bá wúlò ni mo máa tẹ̀lé.

Ìbéèrè yi kó fi gbogbo ara ayé mi tó. Ṣé mo fẹ́ràn yín ní òru? Àwọn wo? Ẹgbẹ́ wo? E ń bi mí pé ṣé mo fẹ́ràn yín ní òru. Ìbéèrè kò tíì mọ̀, kò tíì mọ èsì dáradára tó. Torí èèyàn kọ̀kọ̀ mọ ẹni tí èèyàn ó fẹ́ràn ní òru kí èèyàn ó tó fi ìfẹ́ hàn si. Èèyàn kọ̀kọ̀ mọ ní ojúu mọ́mọ́, èèyàn ó mọ̀ ní ọ̀sán gangan kí ó tó di òru. So nítorí ìdí èyí, n kò tí ì mọ èsì rẹ̀ dáradára pé ṣé mo fẹ́ràn yín ní òru. Rara, ede òun ò tí ì yé mi. Ẹni èèyàn bá rí lè èèyàn le fẹ́ràn. Èyań ò le dédé fẹ́ràn ẹni tí kò rí pàápàá ní òru, ó léwu gidi. So nítorí ìdí èyí, ìbéèrè yìí kò kún dáradára tó. So nítorí èyí ni kó jẹ́ kí n mọ ìdáńrẹ̀ tí mò lè fún. Kọ jubá ń lo.

Ṣé o fẹ́ràn rin òkè? Ṣé o fẹ́ràn rin òkè? Ìbéèrè yìí náà kò, kò tí kùntó débi kí èyàn ó mọ ìdáhùn to le fún. So, ṣe o fẹ́ràn rin òkè? So wọ́n máa ń gun òkè ni, wọ́n kì í rin òkè. So ìbéèrè yìí kò, kò tí ìmú èsì gidi jáde tó, torí pé ìbéèrè yìí kò tí ì ní ìtumọ́ tó, tó dára. Ṣé o fẹ́ràn rin òkè tàbí ṣe o fẹ́ràn gun òkè? So ìbéèrè kò, kò tí ì dára tó. Kò jẹ́ kí ń mọ èsì.

Bí mo ṣe ń máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni pé, ó ti máa ń bọ́ sí àsálẹ́, ó sì máa ń fẹ́ láti rẹ ènìyàn. A máa fẹ́ mu rírẹ́ dànì, torí pé ó jẹ́ àkókò ìparí iṣẹ́, ṣùgbọ́n mọ̀ ní láti fara dàa torí mo mọ̀ pé n' gbati mo bá parí iṣẹ́ àsálẹ́ yẹn, ìgbà náà ni ń tò láǹfààní láti sinmi. So, bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni pé ó má ń fẹ́ rẹ mi ṣùgbọ́n n o kì í gbà fún, èmi kì í gbà fún rírẹ́ torí bí oluwa re ọ ba parí iṣẹ́ kò lè tí ì sí ìsinmi. So ma rí pé mo faradà àsìkò ìparí iṣẹ́ yẹn kí n lè bá farabalẹ̀ lọ sinmi.

Ìbéèrè èyí náà kò jágara tó. Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera, àbí ṣe mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera? Wọn kì í mu ẹ̀rọ ìlera, ṣùgbọ́n ènìyàn máa ń lò ó ni. Pe ǹ jẹ́ o máa ń lo àwọn ẹ̀rọ ìlera, ṣùgbọ́n ẹ̀yin béèrè wípé ṣe mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Nítorí ìdí èyí, ìbéèrè ń pẹ̀lú kò tíì kún dáradára tó, kò sì tíì ní ìtumọ̀ tòó torí wọn kì í mu àwọn ẹ̀rọ ìlera, wọ́n máa ń lò ó ni.

Bẹ́ẹ̀ni, mo máa n fẹ́ràn lọ sí etí òkun láti lọ wo òkun, láti lọ wo bí iṣẹ́ Ọlọ́run ṣe tóbi tó. So mo máa n fẹ́ràn láti lọ sí etí òkun, etí òkun. Bẹ́ẹ̀ni, ó dára láti máa lọ wo ìran ní etí òkun láti máa rí pé dájúdájú Ọlọ́run tóbi lọ́ba torí pé Ọlọ́run parí iṣẹ́ síbẹ̀.

Mo ti dáhùn pé mo mọ̀ bí a ti ń se oúnjẹ wa. Mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ, pàápàá oúnjẹ Yorùbá, oúnjẹ ọmọ Yorùbá ní Nàìjíríà. Mo mọ bí a ṣe ń sè é tí yóò dùn, tí yóò sì dára. Dájúdájú mo mọ̀ bí a ti ń se oúnjẹ.

Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń gbé omi sínú àwọn ǹkan tí mo máa ń gbé omi ẹ́ sí torí pé omi òjò dára. Mo máa ń gba omi òjò tí òjò bá ń rọ̀. Nígbà tó jọ bá ń rọ̀ yẹn, mo máa gbé omi òjò sínú àwọn ǹkan ìgbé omi sí mi torí pé omi òjò dára.

Ìbéèrè yìí kò yé mi dáradára pé báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín isẹ́ àti ìgbésí ayé. Bẹ́ẹ̀ ni, bí mo ṣe le tún dàhùn, mo se ń se ìdọ́gba láàrín isẹ́ àti ìgbésí ayé ni pé iṣẹ́ dá wà, ìgbésí ayé ènìyàn sì dá wà ni. So ọ̀kan kan kò pa ọ̀kan lára. Ìdọ́gba láàrín isẹ́ àti ìgbésí ayé, oníkálukú dá wà ni. Ọ̀kan kò pà kan lára bí mo ti ṣe sọ, so.

Ìbéèrè, ìbéèrè yìí, nígbà wo ni ó kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ kò ní ìtumọ̀ rárá. Ìbéèrè yìí kò tí ì ní ìtumọ̀ rárá láti lè mọ̀ kí ènìyàn rí ìdáhùn fún. Nígbà wo ni ó ti lọ kẹ́yìn sí ìṣègùn, ìṣègùn ọdẹ kò yé mi rárá. Idi níyì tí n kò fi mọ ìdáhùn tí mo lè fún.

Gẹ́gẹ́ bí àgbàlagbà, agogo mẹ́fà ìdajì ni mo ṣètò agogo ìjí mi. Agogo mẹ́fà ní ìdajì ní àárọ̀ kùtù ni mo ṣètò agogo ìjí mi tí ó máa ń jí mi wípé ilẹ̀ ti mọ́.

Rárá, ara kìí ro mí nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ara máa ń rọ̀ mí ni. Ara kìí ro mí nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, torí pẹ̀lú ìrọ̀rùn tí Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ rẹ, mo fi máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ara kìí ro mí rárá nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ìgbà gbogbo ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Kò níye ìgbà, n osì lè sọ pé ìgbà bayi pàtó ni mo máa lòó, torí pé nígbà gbogbo ni mo fi ń pè, wọ́n fi ń pè mí, mo fi ń kí ni, mo fi ń pe ènìyàn, mo fi ń rán àwọn ènìyàn nise. Ìgbà gbogbo ni mo máa ń lo fóònù mi, kò sí ìgbà tí nkò le lo.

Bẹ́ẹ̀ni mo ti lọ sóde rí. O ti lọ sí òde rí. Okùnrin ló máa ń sọdẹ. Ohun tí ìbéèrè yii ṣé pe se o ti lọ s'ọdẹ rí? Okùnrin ló máa ń s'ọdẹ tí wọ́n ń pè ni hunter. Ṣùgbọ́n bá bá wòó, ihun tí wọ́n fẹ́ sọ ni pé ṣé mo ti lọ sóde rí? Mo ti lọ sí òde rí, òde àríyá. Ni occasion ní ceremony. So mo ti lọ sí òde rí. Sugbon to bá jẹ́ pé ìbéèrè pé ṣé o ti lọ sọdẹ rí? Ṣé o ti lọ sọdẹ rí ni wọ́n kọ́ ohun le kọ jáde. Ṣùgbọ́n okùnrin ni ń sọdẹ. Ṣùgbọ́n àt'ọkùnrin àt'obìnrin lo ń lọ sóde. So èmi ti lọ sí òde rí tí wọ́n se mi lálejò rẹpẹtẹ. So èmi náà sì máa ń gba àwọn ènìyàn lálejò tí wọ́n bá wá sí ọ̀dọ̀ mi.